Ìbéèrè, báwo ni o ṣe máa ń dáhùn fóònù ní ibi iṣẹ́? Ọ̀rọ̀ tí ó le ni bi mo ṣe máa ń dáhùn fóònù níbi, fóònù ní ibi iṣẹ́, òun ni wípé mi ò kì í gbé sí láùdù. Tí n bá ti, mi kì í n láùdù fóònù mi. Tí n bá ti píìkì, tí n bá ti gbé fóònù mi, ń rora má sọ̀rọ̀ díẹ̀díẹ̀. Mi ní láì pariwo tí ẹni tí mo sì ń bá sọ̀rọ̀ lórí fóònù tó sì máa gbọ́ nǹkan tí n bá ń wí. Mi ní gbé ohun, mi ò ní jẹ́ kí ohun rẹ̀ lọ sí òkè lọ títí.

Ìbéèrè báwo ni o ṣe máa ń rántí àwọn ọ̀rọ̀ aṣínà rẹ? Mo máa ń lo, bí mo ṣe máa ń rán tí àwọn ọ̀rọ̀ aṣínà mi ni pé mo máa ń lo pátànì láti fi ti foọ̀nù mii. Mo máa ń lo pátànì láti fi tifọ̀nù wọn. Ìgbà mi rán ẹ̀wẹ̀, mo máa ń lo, mo máa ń kọ àwọn ọ̀rọ̀ aṣínà mi sínú ìwé kékeré pélébé kan tí ń sì tọ́jú rẹ̀ síbi tí kò tí ní sọnù. Mo tún máa ń ṣe bẹ́yen kí n má ba à gbàgbé ọ̀rọ̀ aṣínà mi.

Ìbéèrè: Kí ni àwọn ìdojúkọ tí ó wà ní ibi iṣẹ́ rẹ? Àwọn ìdọ́júkọ́ tí ó wà ní ibi iṣẹ́ mi pọ̀ díẹ̀, kí n mú ẹnu bá péréte nínú ẹ̀. Bí ọ̀nà a tí dé ibi iṣẹ́ mi, ọ̀nà náà ó kéré jọjọ, tí mi ò bá tètè kúrò ní ilé láti lọ sí ibi iṣẹ́, mo máa ń súnkẹrẹ fà kẹrẹ, ọkọ̀ sábà máa ń wáyé ní ọ̀nà náà. Nítorí pé ọ̀nà tí àwọn ènìyàn máa ń gbà dáadáa ni, agàgà ní ọwọ́ òwúrọ̀ àti ìrọ̀lẹ́. Nígbà tí mo bá tú wá dé ibi iṣẹ́ ẹ wẹ̀, a kò ní ilé ìgbọ̀nsẹ̀ tá a mọ̀ sí ṣáláńgá. Kò sí ilé ìgbọ̀nsẹ̀ ní ibi iṣẹ́ mi. Nítorí náà tí ènìyàn bá fẹ́ ṣe ga, tó fẹ́ yàgbẹ́ àbí tó fẹ́ tọ̀, ó ní láti bọ́ sí ẹ̀yìn ilé tí ó wọ ọ̀nà inú igbó lọ láti lọ tọ̀ tàbí láti lọ ṣe gà. Èyí máa ń fún mi ní ìríra nígbà mìíràn. Mi kí gbàdúrà kí ìgbọ̀nsẹ̀ kó gbọ́n mi tí mo bá wà ní ibi iṣẹ́. Mo máa fẹ́ kí n tí ṣe ìgbọ̀nsẹ̀ kí n tó kúrò ní ilé. Ṣùgbọ́n kó sì gbé ènìyàn ṣe fẹ́ ṣe tí ó ní tọ̀, kó sì bí mo ṣe fẹ́ ṣe tí ìní tọ̀ ní ibi iṣẹ́. So nítorí ìdí èyí mo máa ń wá ike kékeré kan láti fi tọ̀ ṣe, ń wá dà sí inú igbó.

Ìbéèrè kí ni o máa ń ṣe ní àṣálẹ́? Ohun tí mo máa ń ṣe ní àṣálẹ́ ni pé mo máa ń jẹun, tí oru bá sì mọ́ mi, mo máa ń fi omi sin ara. Bí bá ti jẹun tán, àwa fi omi sin ara, màá fọ eyín mi, màwa ṣẹ̀ṣẹ̀ lọ sí orí ìbùsùn mi láti lọ sùn. Àwọn nǹkan tí mo máa ń ṣe ní àṣálẹ́ ni èyí.

Ìbéèrè: Ṣé o mọ̀ bí a ti ń ṣe ìrànwọ́ àkọ́kọ́? Bẹ́ẹ̀ni, mo kọ́ nípa bí a ṣe ń ṣe ìrànwọ́ àkọ́kọ́ ní ilé ìwé. Tí ǹkan kan bá ṣe ènìyàn, àwọn ǹkan tí a lè ṣe fún irú ẹni bẹ́ẹ̀, ó tó di pé a gbé e lọ sí ilé ìwòsàn. Mo mọ bí a ṣe ń ṣe ìrànwọ́ àkọ́kọ́ fún irú ẹni bẹ́ẹ̀, bí fún àpẹẹrẹ, ní ibi iṣẹ́ mi tí àwọn ọmọ tí mò ń kọ́, tí wọ́n bá ṣèṣe, tí wọ́n bá ní ìpalára, tí wọ́n ṣèrè pa, tí wọ́n, tí wọ́n níwa ní ojú ọgbẹ́. Ojú ọgbẹ́ yìí, máa kọ́kọ́ mú òwú láti fi kó ipọ́n eyen ẹ̀jẹ̀ tí ó bá wà ní ojú ọgbẹ́ yìí. Ti n bá ti fi òwú nu kúrò, tí mo ti fi òwú nù dáadáa, màá wá fi ayodáìnì, ayodáìnì tàbí metilated spirit, màá wá fi sí ojú ọgbẹ́ náà, a sì lè dá ẹjẹ ìpọ́n tí ó ń ṣe dúró. Tí a bá, tí mo bá wá ti nù kúrò, màá wá fi òwú sí ojú ọgbẹ́ náà, kí a tó gbé irú ẹni tí ó ṣèṣe, ẹni tí ó ní ojú ọgbẹ́ náà lọ sí ilé ìwòsàn láti lọ gba ìtọ́jú tí ó péye.

Ìbéèrè, ṣe o mọ bí a ti ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú? Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú. Fún àpẹẹrẹ, tí n bá ń lọ sí ibi iṣẹ́, ọkọ̀ ni mò ń máa n wọ̀ láti lọ sí ibi iṣẹ́. Tí n bá ti bọ́ sí ojú pópó níbi ẹgbẹ́ kan tí mo rí pé mo lè dúró sí láti wá, láti wá ọkọ̀, màá dá ọkọ̀ dúró lẹ́gbẹ̀ẹ́ pópó, lẹ́gbẹ̀ẹ́ ojú pópó tí mo bá wà, màá dá ọkọ̀ ibi tí mo bá ń lọ dúró. Tí ó bá sì jẹ́ ibi tí ìdíkọ̀ wà ni màá lọ sí ìdíkọ̀ láti lọ wọ ọkọ̀ níbẹ̀. Bí mo ṣe máa ń dá ọkọ̀ dúró nídojúkojú lé lé.

Ìbéèrè: ṣe o ti lọ ṣọdẹ rí? Ìgbà tí mo wà ní kékeré tí mo máa ń lọ sí ìlú wa ní abúlé wa. Ìgbà, ìgbà náà ni mo mọ bí wọ́n ṣe ń ṣe ọdẹ. Mo máa ń tẹ̀lé àwọn ẹbí mi, àwọn tó jẹ́ bí ẹ̀gbọ́n fún mi nínú ẹbí mi ní ìlú wa láti lọ ṣe ọdẹ nígbà náà. A máa ń dẹ ṣà òkété, a sì máa ń lọ pa ẹja ní odò. A máa ń dẹ ṣà òkété, a máa ń dẹ, a máa ń dọdẹ ìgbín káàkiri, a máa ń ṣà ìgbín kiri A máa ń dẹ tàkúté láti mú ẹran. Mo máa ń tẹ̀lé wọn lọ wo bí, bóyá ìtàkúté ta bá dẹ bóyá ó mú ẹran àbí kò mú ẹran. Ìgbà, gbogbo ìgbà yìí mo sì wà ní kékeré nígbà náà. Sùgbón ní ìsìn ti mo ti dàgbà, kò sí ǹkan tó jọ irú ǹkan bẹ́ẹ̀ yẹn mọ́ torí pé mi ò sí ní abúlé mọ́. Mo ti wà nínú ìlú.

Ìbéèrè, ṣé o máa ń pe àwọn oníbàárà tuntun? Bẹ́ẹ̀ni, mo máa ń pe àwọn oníbàárà tuntun. Àwọn tí wọ́n bá ti show, tí wọ́n fi ìfẹ́ hàn pé àwọn fẹ́ bá mi ra ọjà, mo máa ń pe wọ́n ní orí fóònù tàbí kí n fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí wọn pé kí wọ́n máa gbàgbé ọjà tí wọ́n sọ pé àwọn fẹ́ bá mi ra. A sì máa ń dúnaúdúra lórí fóònù nípa ọ̀rọ̀ ọjà nígbà mìíràn. Tí mbati wà rí wípé wọ́n fẹ́ fa senyin láti mafe bami ra ọjà, mo man pe wọ́n, mo man pe wọ́n ní- man pe àwọn onibara tuntun lórí fóònù. Èyí yo jẹ́ kí wọ́n lè bami ra ọjà nígbà miran ewe, àwọn onibara yi, wọ́n lè ma rà lẹ́sẹ̀kẹsẹ̀, ṣùgbọ́n, tó bá di ìgbà miran, wọ́n lè bami ra ọjà.

Ìbéèrè, kínni ìmọ̀ tuntun tí o fẹ́ kọ̀? Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ̀ níìsín, òun ni bí a ṣe ń ra ìpín ìdókòwò tí a mọ̀ ní, tí a mọ̀ sí stock trading. Bí a ṣe ń ra ìpín ìdókòwò àti bí a ṣe ń dóko wò, bí a ṣe ń duná dúrà, bí a ṣe ń ta ọjà cryptocurrency, bí a ṣe ń duná dúrà lórí cryptocurrency. Mo sì tún fẹ́ mọ̀ bí a ṣe ń fi AI, bí a ṣe fi ń kọ àwọn eré orí ìtàgé, bí a ṣe le fi ṣe eré orí ìtàgé tí a mọ̀ fi sowo si orí ayélujára. Àwọn nǹkan tí mo fẹ́ kọ́ níìsín, òun nìyẹn.

Ìbéèrè ṣe o ti gun alùpùpù rí à ní àìmọye ìgbà? Mo ti gun alùpùpù rí o. Pàápàá tí n bá n lọ sí ibi iṣẹ́ ọjọ́ mi ní àárọ̀, mo máa ń gun ẹ̀rọ alùpùpù kí ń mo ba à pẹ́ lọ sí ibi iṣẹ́. Ojú, àwọn ojú ọ̀nà tí kò bá dára púpọ̀ fún mọ́tò láti rìn, mo máa ń gun ẹ̀rọ alùpùpù ní ojú ọ̀nà'bẹ. Àgàgà ọ̀nà tó bá jẹ́ wípé ojú ọ̀nà tí ó jìn dáadáa tí mò ń lọ, tí ó sì jẹ́ wípé kò fi, kò ẹ́, kò fi bẹ́ẹ̀ sí mọ́tò l'ojú ọ̀nà'bẹ, ẹ̀rọ alùpùpù ni mọ́ máa ń gun.

Ìbéèrè ìgbà mélòó ni o máa ń jẹ́ kí fóònù rẹ gbóná? Èmi kì í sábà máa ń jẹ́ kí fóònù mi ó gbóná, ṣùgbọ́n tí bá ti rí pé ó ń gbóná, aà, mo ìsọ wípé, màá ríi pé mo pa á, mo tún tan, mo jẹ́ kó sìn mi fún ìgbà díẹ̀ kí n tó tún máa lò ó. Èyí sábà máa ń wáyé boya bí ẹẹkan àbí ẹẹ̀mẹjì ní ojojúmọ́, torí èmi jẹ́ ẹnìkan tí màá ń lo fóònù dáradára.

Ìbéèrè, kí ni o máa ń wá nínú òṣìṣẹ́ tuntun? Òṣìṣẹ́ tuntun, tí òṣìṣẹ́ tuntun bá ṣẹ̀ṣẹ̀ dé ibi tí mo ti ń ṣiṣẹ́, mo máa nífẹ̀ẹ́ láti súnmọ́ irú ẹni bẹ́ẹ̀, A ti sọ fún láti gbáa ní mọ́rán bí kò ṣe ni kúna ní ibi iṣẹ́ náà gẹ́gẹ́ bí òṣìṣẹ́ tí ó ti pẹ́ ní ibi tí mo ti ń ṣiṣẹ́. Àwọn tó bá lè jẹ́ kí òṣìṣẹ́ tuntun ó kúna, mo máa ń ṣe àlàyé fún wọn. Bí ó bá wú wọ́n ni wọ́n lè mú lọ, tí ó bá ò wú wọ́n, wọ́n lè máa mú lọ. Ṣùgbọ́n ìgbà tí wọ́n bá kọ́gbọ́n fúnra ara wọn, wọ́n máa ń padà síbi àkiyésì tí mo bá pé wọ́n sí náà ni. Mo máa ń fẹ́ kí n yan àwọn òṣìṣẹ́ tuntun ní ọ̀rẹ́. Nípa idi éyìí, mo máa ń kí wọ́n mo bá jẹ̀rí pé wọ́n dá wà. Èmi ń láì kí kí n máa sún mọ́, mo fẹ́ràn kí n máa súnmọ́ òṣìṣẹ́ tuntun. Àwọn nǹkan tí mo máa ń wá nu won náà náà nu niyẹn.

Ìbéèrè, báwo ni o ṣe máa ń tọrọ àforíjìn? Tí mo bá rí pé mo ṣẹ̀ ènìyàn kan, tí inú bá tilẹ̀ ń bí mi, tí inú mi bá wálẹ̀, tí inú mi bá rò, màá lọ bá ẹni náà, màá sì bẹ kí ó ṣe àforíjìn fún mi. Tàbí kí n rán eniyan si tí mo bá rí wípé ẹni tí mi ò lè lọ bá straight, tí mi ò lè lọ bá lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́ẹ̀kan náà, mo máa ń rán ẹni tí ó bá le bá wọn sọ̀rọ̀, mo máa ń lọ, mo máa ń rán sí wọn láti tọrọ àforíjìn. Bí èmi ṣe máa ń tọrọ àforíjìn re, èmi kì í pẹ fẹ́ kí ibinú mi kó pẹ́ lọ títí, kì í bá ṣe pé èmi ni mo jẹ̀bi àbí ẹni náà ni ó jẹ̀bi. Èmi máa ń tọrọ àforíjìn láti pé ìfẹ́ padà sáàrín èmi àti ẹni tí a bá jọ ní gbólóhùn asọ.

Ìbéèrè, ṣe o ti ṣìná rí? Bẹ́ẹ̀ni, mo ti ṣìná rí. Nígbà tí í mo ń lọ sí ibi kan, tí wọ́n sì ṣe àpèjúwe ibẹ̀ fún mi. Ṣùgbọ́n èmi kò géétì ibẹ̀ dáradára. Ìgbà tí wọ́n wá gbé mi dé ibẹ̀ ni mo wá rí wípé, àì, kì í ṣe ibi tí mò ń lọ ní eléyìí. Mo ní láti bèèrè lọ́wọ́ àwọn ènìyàn tó wà n bẹ́ẹ̀ pé, ibi báìbái ni mò ń lọ o. Àwọn ènìyàn tó wà wá nbẹ́ẹ̀ ni wọ́n wá ṣẹ̀ṣẹ̀ júwe ọ̀nà ibi tí mò ń lọ gangan fún mi dáradára. Tí wọ́n sì bá mi pè, wọ́n tún júwe fún ọkọ̀ náà pẹ̀lú pé kì í ṣe àdúgbò tí mo wá yẹn ni mò ń lọ o. Wọ́n wá ṣẹ̀ṣẹ̀ bá mi júwe àdúgbò ibi tí mò ń lọ fún ọkọ̀ dáradára, ọkọ̀ tó gbé mi dáradára. Látìgbà náà, n kò ti ṣíná ọ̀nà ibẹ̀ mọ́.

Bẹ́ẹ̀rẹ̀, báwo ni o máa ń ṣe irun rẹ? Màá ṣe irun mi lọ́dọ̀ onídìrí, bi mo se máa ń ṣe irun mi ní eléyi. Tí mo bá ṣẹ̀ṣẹ̀ tu irun tí mo dì, mo máa fi, mo máa ń fọ̀ pẹ̀lú ọṣẹ ìfọrun, ọṣẹ ìfọrun. Tó bá sì jẹ́ wípé ó ti wu òmi rán ní ìsàlẹ̀ ni, mo máa ń fi ọṣẹ tí a fi ń ṣe irun, tí a fi ń relax irun, mo máa ń fi fọ̀. Tí bá ti fọ̀ tán, màá fi ọṣẹ ìfọrun, màá fi ṣé, màá tún fi fọ, màá ṣẹ̀ṣẹ̀ fi omi sí i, màá ṣẹ̀ṣẹ̀ fi omi fọ̀ dànù. Tí màá wá fi cream síi, màá fi cream pa lẹ́yìn tí mo bá fọ̀ tán, tí mo sì jẹ́ kí ó gbẹ, màá fi cream pa. Màá lọ sí ilé onídìrí, màá lọ dì irun mi, màá lọ ṣe irun mi lọ́ṣọ̀ọ́ níbẹ̀. Ṣe irun.

Ìbéèrè, báwo ni o ṣe máa ń darí àwọn òṣìṣẹ́? Mọ máa ń darí àwọn òṣìṣẹ́ nípa bí bá wọn sọ̀rọ̀, màá kọ́kọ́ bá wọn sọ̀rọ̀, màá kọ́kọ́ address wọn lórí bí a ò ṣe ṣe iṣẹ́. Tí n bá ti fún wọn ní ìlànà bí iṣẹ́ ṣe yẹ kí ó rí, mò ní gbàgbọ́ pé wọ́n gbọdọ̀ gbé ṣe iṣẹ́ gẹ́gẹ́ bí ìlànà tí mo bá fi lélẹ̀ fún wọn. Bí èmi ṣe máa ń darí àwọn òṣìṣẹ́ ni èyí, láìsí wàhálà nínú. Ẹni tí kò bá wá follow, tí ò bá wá tẹ̀lé ìlànà náà, ni mo máa ń báwí, òun ni màá fún un ní ìbáwí. Tí òṣìṣẹ́ náà bá sì ti tẹ̀lé ìbáwí, àjọṣe wa yóò le dànmọ́rán lẹ́nu iṣẹ́ náà.

Ìbéèrè, ṣe o máa ń mu Kofi ní ibiṣẹ́? Mo fẹ́ràn láti máa mu kofi ṣùgbọ́n èmi kì í mu kofi ní ibiṣẹ́. Tí ń bá tilẹ̀ fẹ́, mu fẹ́ mu ǹkan mímu gbígbóná. Tíì ni mo sábà máa ń mu ní ibiṣẹ́. Èmi kò fẹ́ràn láti máa mu coffee ní ibiṣẹ́

Ìbéèrè: ṣe o jé ènìyàn tí ó máa ń ṣe ètò ǹkan? Béèni, mo fẹ́ràn láti máa ṣe ètò ǹkan, pàápàá ibi tí a bá pè mí sí láti wá ṣe ètò ǹkan. Mo nífẹ̀ẹ́ láti máa ṣe ibaṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn tí a bá pínpọ̀ mọ̀ mí láti ṣe, láti gbèrò bí ǹkan ó ṣe lọ létòletò. Mo fẹ́ràn láti máa ṣe ètò ǹkan dáradára. O máa ń mọ ìdààmú díẹ̀ lọ́wọ́, ṣùgbọ́n mo fẹ́ràn láti máa ṣe ètò ǹkan.

Ìbéèrè, ṣe o ní ẹranko ọ̀sìn? Bẹ́ẹ̀ni, mo ní ẹranko ọ̀sìn nínú ilé. Mo ní ẹranko bíi ajá tí mò ń sìn nínú ilé, mo sì ní ẹja náà tí mò ń sìn nínú ilé. Mo fẹ́ràn láti máa sìn ẹranko ọ̀sìn dáradára.